Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdáraya ní ọ̀pọ̀lọpọ̀ igbà. Ó jẹ́ eré kan tí mò fẹ́ràn díẹ̀. Kì í se oun ni mo fẹ́ràn jù, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ díẹ̀. Mo sì fẹ́ràn kí n máa ṣe, mo fẹ́ràn kí n máa ṣeré gan páápàá jùlọ ní àsìkò tí mi ò bá ṣe ǹkan kan tí mo ṣe ní iṣẹ́ kan kan tí mò ń ṣe. Màá wá ǹkan kan tí màá máa ṣe. So ó jẹ́ ǹkan kan tí mo máa tún ṣe nígbà mìíràn.

Àwọn ọ̀rọ̀ asínà mímọ́ ṣe máa ń rántí nì-nígbàkígbà tí ìkan náà tí wọ́n bá tí mo bá ṣe tó bá ṣẹlẹ̀. Màá rántí ní ọwọ́ kan, pàápàá jùlọ àwọn nǹkan mẹ́wàá tí mo máa ń kọ sílẹ̀. Mo máa ń kọ sílẹ̀ tí mo bá sì kọ sílẹ̀ tí ó máa ń jẹ́ kí kọ sílẹ̀, mo máa mú nǹkan wá.

Ajọ́dun tí mo fẹ́ràn jù lọ, o ni kí n máa lọ sí ile ọdún awẹ̀, ọdún itùnú awẹ̀ kékeré, ọdún kékeré ẹtí ti àwọn Mùsùlùmí. Ó jẹ́ ọdún tí mo fẹ́ràn sí daadá, tí ìgbàláyé wà, tí àsìkò sì máa wà mí o ki ń lọ sí ibi iṣẹ́, mio sí kí n ka nǹkankan ní ọjọ́ náà, inú mi máa ń dùn púpọ̀ ní ọjọ́ náà.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ mi, alákọ̀ọ́kọ oní network, ẹlẹ́ẹ̀kejì oní kọ̀ǹpútà, ẹlẹ́ẹ̀kẹta àwọn ẹ̀rọ kọ̀ǹpútà bíi keyboard, mouse àti headset, then CPU. Àwọn nǹkan tó ṣe pàtàkì dáadáa jù ní àwọn níbi iṣẹ́ mi ni àwọn.

Àṣà tí ẹbí mi máa ń ṣe oun ná ni àpapọ àwọ̀ṣà ti ẹ̀sìn Islam. Bí a ṣe ọdún iléyá, à ṣe ọdún awẹ, àti a ṣe, a ń gba awẹ Ramadan àti ọjọ́ Jímọ̀. Lẹ́yìn àwọn eléyìí, a ò ní àṣà kan pàtó tí a máa ń ṣe ní ìdílé mi.

Ọ̀nà pọ̀ tí mo máa ń fi gbà bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ni pẹ̀lú àtẹ̀jíṣẹ́, bíbẹ̀ wọ́n wò tàbí WhatsApp message tàbí pípè wọ́n ní orí ago. Ó dá lé lórí bí ó bá ṣe wá sí. Ni ọ̀pọ̀lọpọ̀ igbà, màá kọ́kọ́ fi WhatsApp message ránsẹ́ sí wọn. Tí wọ́n ò bá dá mi lóhùn, màá fi ipè, màá fi tẹ̀lé. Tí wọ́n ò bá dá mi lóhùn pẹ̀lú ipè, màá send message. Tí mi ò bá rí message wọ́n, màá bẹ̀ wọ́n wò kí n tó fi wo àláfíà wọn.

Wọ́n bèèrè pé ṣé mo máa ń wọ ago ọwọ́. Mi ò kí ń wọ ago sí ọwọ́. Mo fẹ́ràn kí ọwọ́ mi dá wà tí kò ní sí nǹkan kan ní ọwọ́ mi. Eléyìí ó máa ń fún mi ní ìgboyà, ó sì máa ń fún mi ní ìtẹ́lọ́rùn àti ìdádúró tí à ń pè ní balance dáadáa.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ ní ibi iṣẹ́ ní àkókò tí eré bá wà máa bá won ṣeré. Ni àkókò tó bá jẹ́ àkókò iṣẹ́, olúkúlùkù ó dì mọ́ iṣẹ́ rẹ̀ tí ó sì máa ṣiṣẹ́ rẹ̀ lọ ní. Ṣùgbọ́n tí àkókò ìsinmi bá wà, máa bá wọn sin ìsinmi, a ṣe àwàdà, a ṣe ọ̀yàyà, a sì bara wa sọ èyí tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ bí a ṣe mọ iṣẹ́ wa lọ síwájú sí i.

Bẹ́ẹ̀ni, mo máa ń ta yi ni ní orí fóònù mi. Pápá jùlọ tí mo bá ní nǹkan pàtó tí mo fẹ́ ṣe, màá tan sílẹ̀, so that yóò fi, yoo fi ràn mí lọ́wọ́ láti tètè ṣe nǹkan tí mo fẹ́ ṣe àti láti tètè támi lòó lógbo pé àsìkò ti tó fún nǹkan tí mo gbèrò láti ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì àwúlò ní ọwọ́ àwọn ènìyàn, pàápàá jùlọ tí ó bá ní ṣe pẹ̀lú nǹkan tí mo ṣe ní àkókò tàbí tí ó bá jẹ́ ǹkan tí mo nílò ní àkókò náà. Màá gbà á, màá sì lò ó ní àkókò tí yóò wúlò fún mi.

Rárá, mi ò kí ń fi ìpara sí ara mi. Ara mi jẹ́, mo fẹ́ràn kí ara mi máa gbẹ kí ó sì máa, kí ó máa jọ̀lọ̀. Tí mo bá para, ó máa ń jẹ́ kí ara mi máa fún, kó máa fúnro, kó máa rìn kí ó sì máa máa dán ní idánkudàn. So eléyìí mi ò fẹ́ràn rẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń para.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ọwọ́ aago márùn-ún ní alẹ́ títí sí aago méje alẹ́. Eléyìí ó máa ń fún mi ní okun dáadáa àti pé àsìkò yìí ni mo máa ń kúrò nílé. Mi ò sì fẹ́ràn kí n máa gbé oúnjẹ lọ sí ibiṣẹ́ tí mo bá fẹ́ kúrò nílé, ṣò mọ máa sì tètè jẹun ní bí ọwọ́ aago márùn-ún.

Àkókò tí mo fẹ́ràn jùlọ nínu ọjọ́ ọ̀ni ìrọ̀lẹ́ láti bíi ọwo ago mẹ́rin títí lọ sí ago mẹ́fà àbọ̀. Mo fẹ́ràn àwọn àkókò yìí púpọ̀. Àkókò yìí jẹ́ àkókò tí iná mi máa ń dùn tí máa sì jókòó síta láti máa wo àwọn ènìyàn bí wọ́n ṣe ń lọ, tí wọ́n ṣe ń darí ibi iṣẹ́ wọn bọ̀ lójoojúmọ́

Ìgbà tí mo gbẹ̀yìn sún ẹkún ni ìgbà tí bàbá mọnmọn mi kú, ìyẹn ní bí oṣù méjì sẹ́yìn ni mo sun kun kẹ́yìn. Ó jẹ́ o kan tí ó dùn mi gidi gan tí ó bà mí nu jẹ́, yatọ̀ sí pé mo pa dáànú ènìyàn pàtàkì nínú ìgbésí ayé mi, ó tún jẹ́ àsìkò láti tanra tí pé èmi náà o lọ síbi tí wọn.

Mi ò lọ síbi orin rí, so mi ò ní record kankan pé mo lọ síbi orin rí, débi pé mi ò kí ń gbọ́ orin. So láti máa lọ síbi orin, mo ká kún ewu ìfi àṣìkò ṣòfò lórí gbogbo nǹkan tó bá ní níbẹ̀, wọ́n padà pàdánù rẹ̀ náà ni. Ayọ̀ lórí ń bẹ ni, ìdùnnú lórí ń bẹ ni, yóò jẹ́ ǹkan tí wọ́n sì padà pàdánù rẹ̀

Ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà kò pẹ́ sí isin, ní ǹkan bí oṣù kan àbí oṣù méjì sẹ́yìn. Mo lọ rí dókítà nítorí àwọn àìlera kan tí ó sáré bá mi, ṣùgbọ́n ní pa àwọn àìlera yìí, ó jẹ́ ǹkan tí mo lè mú kúrò fún rara mi nípasẹ̀ jíjẹ oúnjẹ tó pọ̀ dáadáa. Ṣùgbọ́n mo ní láti gba excuse on duty fún ibi iṣẹ́ mi láti fi hàn wọ́n pé mi ò ní lọ sí-- mi ò ní ní okun láti wá sí ibi iṣẹ́. Ìdílé yìí tí mo fi lọ sí hospital láti lọ rí dókítà.

Mi ò kí n lọ sí ibi ìṣẹ́gun ọdẹ kankan. Mo jẹ́ ẹnìkan tí kò ní ààyè fún gbogbo sẹ̀rímónì àbí àwọn ǹnkan kan bí a ń sọ ọdún àbí a ń ṣe àyọ̀dún yàtọ̀ sí titi èyí tó kàn mí bí i ti ọdún àwọn mùsùlùmí, ọdún iléyá àti ọdún àwẹ̀. Lẹ́yìn èyí, mi kin ṣe ọdún kankan.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà. A le sọ pé ìgbà ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà bí i ìsẹ́jú ọgbọ̀n. Ìsẹ́jú ọgbọ̀n náà ni màá lò láti fi se oúnjẹ, gbogbo oúnjẹ tí mo bá fẹ́ jẹ. Màá sì ríi pé mo jẹ oúnjẹ yẹn tí ó tẹ́mi lọ́rùn àti sinmi dáadáa. Ninu rẹ̀, kọ lé ju ìsẹ́jú ọgbọ̀n lọ.

Ìmọ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmá nípa bí má ṣe máa ṣe ẹsin mi, ìyẹn fikiu. Mo fẹ́ kọ́ nípa Taoheed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣugbọn eyìí tó súnmọ́ mi jù, òun ni nípa fikiu. Ìdáhùn mi náà kí n kọ́ nípa data entry, data processing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn ni ìmọ nípa ayélujára.

Rárá, mi ò mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Mo jẹ́ ẹnìkan tó bẹ̀rù láti dúró síwájú ọkọ̀ dá dúró ní ìdojúkojú. Ó jẹ́ ǹkan tí ó máa ń dá ẹ̀rù bà mí púpọ̀. So mi ò ní lè ṣe, mi ò ní lè ṣe irú ǹkan bẹ́ẹ̀ yẹn, mi ò dè máa ṣe.

Rárá, mi ò ní ọkọ̀. Ṣùgbọ́n ó wù mí kí n ra ọkọ̀ kó tó di pé ọdún tí a wá yí, ọdún 2026 ó parí, o ló ṣọ̀pìn. Mo nífẹ̀ẹ́ ọkọ̀ tí máa rà, mo si ti mọ ọkọ̀ tí máa rà, òun náà ni Venza. Ó jẹ́ ọkọ̀ tó wù mí gidi gan ti mo sì nífẹ̀ẹ́ sí púpọ̀

Nígbà tí òjò bá rọ̀, alákọ̀ọ́kọ́ nǹkan tí mo máa ń ṣe, màá sá fún òjò. Tí mo bá ṣe sá fún òjò, màá wà níbi kan tó dákẹ́ lọ́lọ́, màá máa ṣe àdúrà tí mi ò bá sì-- tó bá sì jẹ́ pé inú lé mi mo wá ní igbà tí mo bá ṣe, tí mo bá ṣe àdúrà tán, màá sùn títí tí òjò náà tí ó fi dá.

Rárá, èmi o kí n fi ohun ọ̀ṣọ́ sí ara mi. Mo fẹ́ràn kí ara mi wà bí o ti wà, kí n wọ, kí n wẹ̀, kí n wọ aṣọ láìpara. Mo fẹ́ràn rẹ̀ kí kan dà wà bí mo ṣe wà, bí Ọlọ́run ṣe dá mi gangan.

Rárá, mi ò kí ń lo àwọn ẹrọ òun ilera. All right. Hello.

Bẹ́ẹ̀ni, moo mọ bí a ti máa ń wẹ̀. Bí a ti máa ń wẹ̀ ni pé, á kọ́kọ́ daá, bá bá ti bọ́ sí ilé ìwẹ̀, á da omi díè sí ara, á fi ọṣẹ sí ara kànkàn ìwẹ̀ wa, á dẹ̀ fi kànkàn náà boo ara láti orí moo ọ̀run, mo gbogbo igbàyà moo ábia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé ẹsẹ̀, á sì fi omi fọ gbogbo ara nuu.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ pẹ̀lú àkàrà, òún, ni búrẹ́dì. Tí mo bá rí búrẹ́dì àti àkàrà, ó máa ń dùn mọ́ mi gan ti mo sì fẹ́ràn rẹ̀ ni ọ́pọ̀lọpọ̀. Yàtọ̀ sí èyí kí ń tun máa fi àkàrà kí ń máa fi mu gàrí, ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn sì dáradára. Mo fẹ́ràn àkàrà jù lọ àti mọ́ímọ́í pàápàá náà. Mo láìkì gbogbo rẹ̀, mo fẹ́ràn gbogbo ẹ̀ tí inu mi máa ń dun ní gbogbo ìgbà tí mo bá ti rí wọn.

Mi ò ní ẹgbẹ́ eré ìdárayá kankan tí mo fẹ́ràn. Mi ò kí ń ṣe eré ìdárayá, mi kí ń wo eré ìdárayá torí náà, mi ò ní ìkankan nínú wọn tí mo fẹ́ràn.

Ní òwúrọ̀ kùtùkùtù, mo máa ń mi kí n jẹ nǹkan kan ju oúnjẹ àárọ̀ mi lọ. Oúnjẹ àárọ̀, ní òwúrọ̀, nǹkan tí mo láìkì kí n máa fi sí ẹnu, nǹkan tí mo fẹ́ràn kí n máa fi sí ẹnu, ó ni omi àti nǹkan mìíràn bíi pákò. Lẹ́yìn àwọn elé yìí, mi kí ń jẹ nǹkan kan ní òwúrọ̀ kùtùkùtù.

Rárá, èmi ò kí ń mu coffee níbi iṣẹ́ mi. Nǹkan tí mo máa ń mu òun náà ni omi, tàbí tí bá ní owó tó pọ̀ díẹ̀, màá ra coke, Coca Cola tí màá ra máa fi tẹ ǹkan tí mo bá ń ṣe. Ṣùgbọ́n coffee, èmi ò kí ń sún mọ́ coffee rárá.

Ìrántí ìgbà ọmọdé mi ti mo rántí ọ̀ni kìn-nígbà tí mo wà ní kékeré, mo máa ń kọ sí ara àwọn ògiri káàkiri gbogbo ìlú wa wípé vote Mashood for president, that is, kin wọ́n dìbò fún mi fún ààrẹ orílẹ̀ èdè Nàìjíríà nígbà náà. Ǹkan tí mo rántí nígbà kékeré mi nìyẹn.

Ní ìgbà tí mo bá sín, mo á kọ́kọ́ fi ara mi balẹ̀. Máa sì ṣe “Alhamdulillah”. Ti n ba ṣe léyìí tán, màá sì padà síbi iṣẹ́ tí mo bá ń ṣe. Ṣùgbọ́n màá rí pé mo fi ọwọ́ bo ẹnu mi, màá sì rí pé mo sín jáde tí kò ní sí pé bóyá mo ń sẹ́kù sí inú. Màá sín jáde dáadáa.

Irú kọ̀mpútà tí mo ní òhun ni compact CQ. Òhun ni mo ní ó ti gbó, ṣùgbọ́n o wù mí kí n change ẹ́ láìpẹ́ yìí, kí n change ẹ́ kí n ra Dell èyí tó jẹ́ screen touch tí màá ma tẹ ojú rẹ̀ gan gan bíi fọ́wọ́ yo Android.

Ìgbà tí bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni pé màá kọ́kọ́ jókòó, màá ma wòye sí gbogbo nǹkan tó ń lọ. Màá mú tọ́pìkì kan gan ní pàtó, tọ́pìkì yìí ni màá bẹ̀rẹ̀ sí ní máa ro èrò lórí rẹ̀ tí màá wá gbogbo àwọn nǹkan tí ó bá ṣe é ṣe kí ó ṣẹlẹ̀ tí màá sì mú èyí tó bá ṣe kókó jù nínú àwọn èrò tó wá sómi lórí rẹ̀

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti máa ń se oúnjẹ. Mo fẹ́ràn kin máa jẹun púpọ̀.

Àwọn app tí mo máa ń lò jù lọ óun ni: Number one, WhatsApp, number two, Twitter, number three, mo máa ń lo Google Chrome àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn application tí mo máa ń sábà lò jù, oun ni àwọn mẹ́teeta tí mo ti kọ́kọ́ darúkọ yẹn.

Mo máa ń gé irun mi níbi ẹ̀ẹ̀méjì sí ẹ̀ẹ̀mẹ́ta ní ọdún. Mi ò kí ń sábà gé irun mi, mo máa ń fi irun mi sílẹ̀ kí ó kún ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Torí mo gbàgbọ́ pé ìgbàkigbà tí irun mi bá kún, mo máa ń yá yìí, mo sì máa ń dún wo. So torí náà, màá fi irun mi sílẹ̀ kí ó kún ní ọ̀pọ̀lọpọ̀ gbà.

Bẹ́ẹ̀ni, mo ti gun ẹ̀rọ alùpùpù rí, bó ti ẹ̀ jẹ́ pé mi ò fẹ́ràn kí ń máa gun, ṣùgbọ́n mo ní láti gun torí àwọn ibi kan wà tí mọ́tò kò lè dé, ṣo ẹ̀rọ alùpùpù nìkan ló lè dé bẹ́ẹ̀. So mà á gun alùpùpù fún àpẹ fún ìwọ̀nba àsìkò péréte.

Rárá, mi ò fẹ́ràn kí n máa ṣí fèrèsé ọkọ̀. Mo fẹ́ràn kí fèrèsé ọkọ̀ kó wà ní títì pa kí gbogbo inú ọkọ̀ dí. Inú mi ó dùn tí n bá lè rí mọ́tò rà ní ọdún 2026 yìí. Iyẹn Venza lówù mí kí n rà 16 million. Tí mo bá fi lè rà, mi ò ní mọ ṣí fèrèsé rẹ̀. Rárá, kódà kí n má ní AC nínú rẹ̀, mi ò ní ṣí fèrèsé.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀ gbà torí mo jẹ́ ẹnìkan tí ó máa ń gbé ìwé rìn àti laptop àti charger tí mo bá ń bọ̀ wá sí ibi iṣẹ́. Gbogbo àwọn kìnì yìí, àpò ẹ̀yìn ni è màá gbe sí fún ètò tí ó ní agbára.

Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò ni wípé, kí ọjọ́ náà tó tó, tí mo bá ti, ọjọ́ tí mo bá ti mọ ọjọ́ tí màá rìn ìrìnàjò náà ni màá ti ṣe ìpalẹ̀mọ́, tí màá ti kó gbogbo àwọn nǹkan tí màá nílò ní orí ìrìn náà, tí màá ti kó jọ, tí màá sì ṣè wọ́n ní tónítóní. Tí ọjọ́ ìrìnàjò bá ti dé, màá gbé ètò mi, màá sì múra sí ojú ọ̀nà.

Mo máa ń gba ọwọ́ láti ọ̀dọ̀ àwọn ènìyàn ní fẹ́ẹ́rẹ́fẹ́ láì jẹ́ pé mo mú lè rárá rárá tàbí tẹ ọwọ́ wọn tàbí gbà kí wọ́n tẹ ọwọ́ mi rárá, àbí nígbà tí mo bá mọ gba ọwọ wọn tán, mi ò kí ń ta ìká wọn lẹ́yìn ìgbà ti mo ba ti gbà tán. Eleyi ni bí mo ṣe máa ń ṣe ìbọ̀wọ̀ fún àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́, mó sì fẹ́ràn kí ń máa gun kẹ̀kẹ́. Yàtọ̀ sí pé ó mú ọ yára láti dé ibi tí máa lọ, ó safe àsìkò. Ó tún jẹ́ ohun ẹ̀rọ bí i ǹkan tí èèyàn lè máa fi ṣe ìdárayá ní ìgbà tí èèyàn bá ń gun.

Rárá, mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Bo ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ṣe ìrànwọ́ fún àwọn ẹni tí ó bá niidi ìrànwọ́. Ṣùgbọ́n fún àkókò yìí tí ẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀, mi ò mọ̀ púpọ̀ nípa rẹ̀.

Mo máa ń wọ bàtà designer, ẹ̀hún Fendi, èyí tí ó bá gba tí ó sì ní ìtẹ̀lẹ̀ tí ó nípọn dáadáa. Eléyìí máa ń fún mi ní ìgboyà láti wọ̀ láti lọ sí gbogbo ibi tí mo bá fẹ́ lọ. Bẹ́ẹ̀ túní, mo fẹ́ràn kí n máa wọ bàtà bí shoe tí ó ní ààbò lórí. Eléyìí ó máa ń fún mi ní confidence ní àti lọ sí ẹni ibíkíbi.

Mo máa ń ra epo, mi ò tí ì ní mọ́tò rárá báyìí torí ìdínà. Mi ò kí ń sábà ra epo, mi ò ní mọ́tò tí máa ra epo sí, mi ò tí ì ní ọkọ̀ rárá. Ṣùgbọ́n nígbà ta bá fi rí òpin ọdún 2026 tá wáyí, àgbára Ọlọ́run, màá ra fẹ́ńsá tí màá máa rìn. Ṣùgbọ́n tí màá bá, tí màá bá ra epo sínú mọ́tò mi, màá jẹ́ kó jẹ́ ẹ̀ẹ̀kan ni màá rà tí màá sì máa ra full tànk.

Mi ò tíì ní ọkọ́, ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá ní ọkọ́, màá fẹ́ràn láti máa fọ ọkọ́ mi. Tó bá jẹ́ pé ọkọ́ tí mo máa ń gbé jáde lójoojúmọ́ ni, màá fẹ́ràn láti máa fọ lójoojúmọ́. So tó túmọ̀ sí pé gbogbo ìgbà tí mo bá fẹ́ jáde, ni màá fẹ́ràn láti máa fọ ọkọ́ mi. Mo fẹ́ràn kí nǹkan mi kó máa mọ́ tónitóni.

Bẹ́ẹ̀ni, ní gbogbo ìgbà tí ó bá ti wà láti ṣe ìmọ̀ dojúwọn software, màá rí pé mo ṣé tí mo sì mọ dé ojú wọn. Mo fẹ́ràn eléyìí láti wà ní ìbámu pẹ̀lú manufacturer application tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ tàbí tí mo máa ń lò. So mo fẹ́ràn kí mo ṣe ìmọ̀ dojúwọ́n ní gbogbo ìgbà tí ó bá ti wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà ní inú ọkọ̀ láti ṣe ìdáàbòbo fún ara mi torí ìjàmbá ọkọ̀. Mo fẹ́ràn eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n sì máa ń ṣe, àti pé ó máa ń fún mi ní ìgboyà dáadáa tí mo bá wà nínú ọkọ̀ tí mo bá bẹ̀rẹ̀ sí n máa tíra.

Ìbéèrè yí kò yé mi, mi ò mọ̀túnmọ̀ àbí mi ò mọ̀ ǹkan tí ẹ gbà lérò nípa ṣí sọ pé gíga tó ga tó. Mi ò mọ̀ ǹkan tí ẹ gbà lérò nípa rẹ̀, torínà mi ò ní ní ìdáhùn tó fún ìbéèrè náà.

Kímí tó lọ sùn, màá rí dájú wípé mo pari gbogbo iṣẹ́ tí ó yẹ kí n ṣe ní ọjọ́ náà. Ni kété tí mo bá ti ṣetán, màá pa gbogbo iná inú yàrá tí mo fẹ́ sùn sí. Má tẹ́, kí n tó paná, màá tẹ́ bẹ́ẹ̀dì mi, màá gbọn gbogbo rẹ̀ nù. Màá dè pa iná, màá bọ́ sí orí bẹ́ẹ̀dì, màá sì ṣe àdúrà. Lẹ́yìn eléyìí, màá fi ẹgbẹ́ mi lélẹ̀. Ẹgbẹ́ ọ̀tún ni mo máa ń fẹ́ sùn. Màá sì di júù mi tí màá fi sùn lọ.

Èmi ò kí ń gbọ́ orin kankan. Torí ìdí èyí, mi, mi ò lè sọ pé orin kan nìyí tí mo fẹ́ràn jù lọ. Mo fẹ́ràn kí n máa gbọ́ àlùkùrán, kí n máa gbọ́ hadísì àti kí n máa gbọ́ wàsìí. Só ní gbogbo ìgbà tí mo bá free, tí mi ò ṣe nǹkan kan, àwọn kiní wọ̀nwọ̀nyí ni mo máa ń gbọ́. Tí màá ma fi gbọ́ orin, àlùkùrán ni màá ma gbọ́. Mi ì kí ń gbọ́ orin torí náà, kò sí orin kankan tí mo lè sọ pé mo fẹ́ràn.

Mímọ́ darií àwọn ènìyàn kò, ó jẹ́ ǹkan tí kò rọrùn rárá, ṣùgbọ́n nípa ṣíṣe sùúrù, fífara balẹ̀ àti gbígbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn ènìyàn àti ìwà ìṣe-sí ènìyàn àti ìwùwàsí ènìyàn, ìrísí ènìyàn ó máa muú kí ó rọrùn láti ṣe ìdarí àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ àwọn ènìyàn ní ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń kọ́ àwọn ọmọ ilé ìwé tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga tí wọ́n parí Secondary School. Mo máa ń kọ́ wọn ní àwọn subject bíí Chemistry. Mo máa ń kọ́ wọn ní Maths àti Biology láti gbèrò láti fún wọn ní ìgbáradì lọ sí ilé ẹ̀kọ́ gíga tí wọ́n fẹ́ wọ̀.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ẹ̀ẹ̀mẹta ó kéré jù ní ọ̀sẹ̀, ṣùgbọ́n tí àwọn ìmọ́tótó kan wà tí mo máa ń ṣe ní ojoojúmọ́, bí a ń fọ abọ́, a ń gbá ilẹ̀ àti àwọn nnkan pẹpẹpẹ. Ṣùgbọ́n ìmọ́tótó ti gbogbogbò bí a ń fọ tọ́ílẹ́ẹ̀tì, a ń nu ilẹ̀, a nu yàrá, a nu àga, ṣètírù àwọn ilé, ó máa ń gba ó kéré jù ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀.

Oṣù tí mo fẹ́ràn jùlọ nínú ọdún òun ni oṣù January. Ó jẹ́ oṣù tí mo, tí wọ́n bí mi, òun náà sì ni mo fẹ́ràn, tí mo fẹ́ràn jùlọ. Ó jẹ́ oṣù tí mo máa ń tún àtùpàlẹ̀ gbogbo ìgbésáyé tí máa sì ṣe gbogbo nǹkan tí mo fẹ́ dà ní ọdún náà tí máa lérò mi.

Bẹ́ẹ̀ni, mo ti lé ènìyàn kúrò ní ibi lé-iṣẹ́ rí. Tí ó bá ṣe àṣejù tàbí tí kò ṣe nǹkan tí ó bá ìlànà iṣẹ́ mi, màá ná láti lé e kúrò láti má kọdínà mi níbi iṣẹ́ ọjọ́ mi àbí níbi iṣẹ́ nǹkan ìṣe mi.

Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ mi nípa oríṣìíríṣìí ǹkan tí mo ti gbé kalẹ̀ lẹ̀, bí i ìrísí wọn, ìsọ̀rọ̀ sí wọn, ìdúǹwò wọn àti bí ọ̀pọ̀lowon ṣe yàn, bo se sa bó ṣe dá mọ́sámọ́sá tó àti bí wọ́n ti máa ń ṣe ǹkan ní yára yára àbí pẹ̀lú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́.

Rara, èmi o kín kọ ìròyìn nibi iṣẹ́ mi. N tí mo gbà ní iṣẹ́ níbi iṣẹ́ mi kò fún mi ní ìgbà láàyè àbí àǹfààní, àbí níbi láti ṣiṣẹ́ ní ibi tí wón ti ń kọ ìròyìn. Torí ìdí èyí, èmi o kín kọ ìròyìn ní ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ohun kan. Mo fẹ́ràn láti máa ṣe ètò bí ó se ye kí gbogbo nǹkan bó ṣe yẹ ko lọ àti ọ̀nà tí a gbé ouǹ kan gbà. Mo fẹ́ràn eleyìí púpọ̀ láti rí i pé gbogbo nǹkan ó dúró géregé tí ó sì dá tí ó sì lọ bí ó ṣe yẹ ko lọ.

Data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ó pọ̀ tó ká sọ pé 10 gig tí mo máa ń lò. Ó kéré jù, màá lo 10 gig ní ọ̀sẹ̀ kan ní ìbámu pẹ̀lú àwọn iṣẹ́ tí ó bá wà ní ọwọ́ mi. Mi ò kí ń jẹ́ ẹnìkan tí ó máa ń wo fíìmù, só torí díẹ̀ yìí, ọ̀pọ̀ mi ò kí ń lo ọ̀pọ̀lọpọ̀ data ní ọ̀sẹ̀.

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò nípasẹ̀ fírá, yíyá àbí tìtọrọ. O dá lé lórí èyí tí mo bá fẹ́ ní àkókò náà tí, ní àkókò tí mo bá nílò ohun kan náà. So ọ̀nà tí mo, tí máa gbà ó pé oríṣiríṣi láti gẹ́tì àwọn nǹkan tí mo bá fẹ́

Ètò ìdárayá mi da, ó dẹ́wà ó rẹwà. Mo ṣe ní ìbámu pẹ̀lú ìráyè sí mi fún bí àpẹẹrẹ ní àárọ̀ kùtùkùtù tí mo bá ṣe jí, màá kọ́kọ́ sá eré díẹ̀ láti fi ṣe ìdárayá kí n tó wá lọ sí mọ́sálásí láti lọ kírun. Èlé yìí o máa mú ara mi yá gágá tó sì máa mú pèsè mi kalẹ̀ fún ìṣe ọ̀jọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mú àwọn ohun mímu tó ní protein nínú bí yogurt, bí àwọn nǹkan mèremère tí òwò wọ́n o púpọ̀, pàápàá jùlọ àwọn nǹkan tí wọ́n ṣe láti fi ṣe ara ní oore láti fi mú àlékún bá ìlera ènìyàn.

Wọn béèrè pé àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó lò. Mi ò, àlàyé question yìí kò yé mi rárá. So mi ò mọ ìdáhùn tí ó tọ́ láti dáhùn torí àlàyé rẹ̀ náà kò yé mi. Mà á rọ olùkọ́ ìbéèrè yìí kí ó tún un kọ́ kí ó sì ṣe àlàyé rẹ̀ kó yé péréke.

Bẹ́ẹ̀ ni, mo máa ń rìn ní àlàáfíà, ní tí ó pàápàá jùlọ tí mo bá rìn lọ tí mo bá lọ n ṣe ǹkan. Mo máa ń ríi wí pé ẹgbẹ́ àlàáfíà mi ni mo wà, màá de ríi pé àlàáfíà ni gbogbo ètò tí mo ti ṣe sílẹ̀ wà láti fi ríi pé irin tí mo ń rìn ó gba ọpọlọ mu.

Bí mo ṣe máa ń gba ìyìn ni wípé ẹni tí mo bá ṣe ǹkan fún kí ó sá ti dunnú sí ǹkan tí mo bá ṣe fún, kódà kó mó sọ ní ẹnu, kó má dúpẹ́ fún mi, kó sá ti ṣe kó sá ti dunnú sí ǹkan tí mo fún kí mo sì rí ẹ̀rín ní ẹ̀kẹ́ rẹ̀. Paapaá jùlọ kí ó bá jẹ́ ọmọdé.

Mo fẹ́ràn kí n máa ra nǹkan ní ọjà, tó bá jẹ́ bí i nǹkan jíjẹ àbí nǹkan èlò tó olówó iye bíye inu ilé bí i firíjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan èlò bí i ìpara, ìfọyín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo fẹ́ràn kí n máa rà á ní àwọn supamákẹ́ẹ̀tì tó wà ní agbègbè mi.

Rárá, mi ò kí ń gbọ́ podcast, torí mo gbàgbọ́ wípé èròǹgbà àwọn kan ni wọ́n kàn gbékalẹ̀ lẹ́ẹ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ohun tí àwọn ìjọba fọwọ́ sí, tí ètò náà sì bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ, tó yẹ pé àwọn tí wọ́n ní ọpọlọ ni wọ́n ó ṣe ètò náà, mo máa farabalẹ̀ láti gbọ́ irú kan tí wọ́n bá fẹ́ sọ.

Mo fẹ́ lọ sí Umurah ní Saudi Arabia láti lọ ṣe ìsinmi tí àyè bá gbà mí láìpẹ́ láìjẹ́na. Ó jẹ́ nǹkan tí ó ti wù mí láti kékeré mi ṣùgbọ́n kò tíì sí ìyọ̀ ǹ da. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí Ọlọ́run bá kọ́ pé màá lọ, màá sì lọ. Ó wù mí pẹ́ jẹ́ pé ọdún yìí ni àní.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtunlo ǹkan. Elé yìí máa ń fún mi ní ìyọ̀nda láti ṣẹ́ láti fi owó pamọ́ sí, àti wípé láti tún ran global warming lọ́wọ́ láti dẹ́kun rẹ̀, àti láti tún ṣefu láti tún ṣe green life àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa fi aṣọ ìbora sùn ní gbogbo ìgbà tí mo bá n sùn. Ilé yìí yóò máa dáàbò bò mí kúrò níbi òtútù, ẹ̀fọn, ìyàmúyànmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aṣọ ìbora mi o tóbi gan, mo sì ní ìfẹ́ rẹ̀ kí n máa lòó ní gbogbo ìgbà. Kódà tí mo bá fẹ́ sùn lọ́ṣàn, a tún rí dájú pé mo lo aṣọ ìbora.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí mo sì ní, ó náà ni adìẹ. Mo fẹ́ràn kí n máa sin adìẹ gidigan. Ó sì tún wù mí kí n tún gba ẹranko ọ̀sìn mìíràn bí i olóńgbò kí n tún máa sin ó náà. Mo fẹ́ràn kí n máa sin ǹkan ọ̀sìn ní ọ̀pọ̀lọpọ̀. Ó máa ń wù mí tí mo n sì máa bá wọn ṣeré lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn kí n máa jẹ ju, òun ni ẹ̀fọ́ úgú. Mo fẹ́ràn rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́, mo máa fi-- mo lè sè é pẹ̀lú ẹyin, kí n fi ẹ-ẹyin sí i bí ata. Mo lè sè é pẹ̀lú ata lásán kí n ṣe ẹ̀fọ́ rírò. Mo sì le sè é pẹ̀lú ẹ̀gúsí. Eléyìí ni mo fẹ́ràn jù nínú gbogbo wọn.

Mii kín wo ojú àwòrán púpọ̀ ní ojúmọ́. Ìgbà tí mo bá máa ń wò ó ni nígbà tí mo bá ti rí pé ó tọ́ fún mi láti wò ó àbí ìgbà tí mio bá ṣe nǹkan kan tí mi ò sì ní ìwé kankan lọ́wọ́ tí mi ò rí nǹkan kan wò, màá kàn wò ó fún ìgbà díẹ̀ rẹ̀, màá ṣi tun pàatí, só mio kín ń fi gbogbo ara wò ó.

Ẹn tó máa ń fún mi ní ìtara ni ẹbí ìṣe mi, ọun ki woń fún wa ní sálárì kí ó pé tàbí kí ó tun rọra lé díẹ̀, tàbí kí iṣẹ́ má pọ̀ púpọ̀, tàbí kí àwọn oníbàárà tí mo bá sọ̀rọ̀ kí wọ́n máa gbọ́ ohùn kan tí mò ń sọ ye dáadáa, kí ara wọ́n sì balẹ̀ kí inú wọn náà sì dùn. Eléyìí máa ń fún mi ní ìtara púpọ̀

Mi ò jẹ pizza rí, mi ò mọ bí sí pizza tí màá rí bí ò sì máa ń ka ǹkan tí ó wà ní orí rẹ̀. Fún idi èyi, ìbéèrè yìí ò kọjá agbára mi, mi ò ní lè dáhùn rẹ̀ lọ títí. Ṣùgbọ́n tí mo bá rànfàni láti rí pizza àbí láti jẹ pizza, màá jẹ́ má ìná mi ó sì dùn sí i.

Bẹ́ẹ̀ ni, mò máa ń wọ fìlà ní gbogbo ìgbà. Ó p'oríṣìíríṣìí fìlà tí mo máa ń wọ. Mò máa ń wọ àwọn fìlà tí wọ́n ṣe ní Pakistan, àwọn Pakistan máa ń wọ, tàbí àwọn Iraq. Mò máa ń wọ àwọn eyi tàn máa ń ṣe ní Saudi Arabia, mo sì máa ń wọ fìlà gọ̀bì títí Yoruba. Àwọn ẹlẹ́yi àwọn oríṣìíríṣìí fìlà tí mo máa ń wọ.

A bi mi ni oṣu kini ọdun ni wọn bi mi, oṣu kini, ọjọ kini, oṣu kini January first ni wọn bi mi, ti o tún mọ ni ọdun naa o si ja si ni Gregorian calendar o ja si ọjọ kini ọsun kini. Ni Hijra calendar o gbọ si fourteen Rajab, ọjọ kẹrinla oṣu Rajab, oṣu keje oṣu oju ọrun.

Bẹ́ẹ̀ni, mo ti dúró fún odindin ọjọ́ kan rí láì lo ẹ̀rọ ayára bí àṣá. Ìjọ náà ó jẹ́ Ìjọ tí inú mi dùn gidi gan, tí mo sì dàbí àtúnbí, ṣùgbọ́n kò ṣe má se ni fún mi. Ní kété tí mo rí data padà ni mo tún padà sí orí ayélujára tàbí tí fóònù mi padà sọ́wọ́ ni.

Eléyìí ìbéèrè yìí dá lé lórí nǹkan tí abánfa mii ò mọ̀ nǹkan tí wọ́n gbà ní èrò tí wọ́n fi béèrè ìbéèrè yìí pé ṣé mo mọ bí asẹ ń fa? Nítorí ìdí èyí ọ̀rọ̀ mi ó kéré lórií reẹ̀. Mi ò ní lè sọ ọ̀rọ̀ púpọ̀ nípa ohun tí wọ́n béèrè lọ́wọ́ mi yìí.

Mo máa ń ra ẹ̀rọ ayárabíaṣá tuntun nígbà tí èyí tí mò ń lò tẹ́lẹ̀ bá ti gbó àbí tí ó bá ti kùnà àbí tí ó bá sọnù. So eléyìí tí mò ń lò tí mo fi ń sọ̀rọ̀ yìí, mo ti ń lò ó ti lé ní ọdún márùn-ún. Ìgbà mìí wà tí kò ni ju bí ọdún kan lọ, ìgbà mìí wà kódà kò ni ju oṣù mẹ́ta lọ. Ó wọ́ dále lórí bí mo bá ṣe ń lò ó sí àti bí ohun tó bá ṣẹlẹ̀ sí i.

Rárá o, mo máa ń jẹ ẹran. Mo máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀, mo sì like ẹran. Gbogbo ẹran bíi ẹran adìẹ, ẹran màlúù, ẹran àgbò, mo máa ń jẹ wọ́n. Mo lè jẹ ẹran Ràkúnmí naa tí mo bá rí. Ṣùgbọ́n ẹran ẹlẹ́dẹ̀, mí ọ kì í jẹ ó.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Tí mo bá bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀, mo máa ń wà ní fídíò pẹ̀lú wọn. Tàbí tí mo bá ń ṣe mítínì ní orí fóònù, fídíò la máa ń lò. Àbí tí àwọn ẹni tí ó bá pè mí, tí ó bá fẹ́ bá mi sọ̀rọ̀ pẹ̀lú fídíò, màá bá a ṣe é.

Ọ̀nà pọ̀ tí mo máa ń gba ara àwọn ènìyàn lọ́wọ́, mo sì fẹ́ràn kí n máa ṣe ìrànwọ́ fún àwọn ènìyàn. Ọ̀nà àkọ́kọ́ ni kí n bá wọn ṣe kí ń múnu wọn dùn. Ẹ̀lẹ́ẹ̀kejì tí wọ́n bá ní, tí mo bá ní ìkápá kí n fún wọn nínú nǹkan tí mo bá ní lọ́wọ́. Ìgbà mìíràn á wa ń wà tí mo, tí mo kàn rí pé wọ́n ní di ìlò mi, sì máa ṣálé bá wọn ṣe. Tàbí tí wọ́n bá fẹ́ jíṣẹ́, mo lè bá wọn jíṣẹ́.

Omi tí mo máa ń mu ní ojoojúmọ́, o pọ̀ tó lítà márùn-ún tàbí mẹ́fà lóòjọ́. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń mu omi gidi gan ní ọ̀pọ̀lọpọ̀. Ní ìdájú kùtùkùtù, máa mu omi. Tí mo bá fẹ́ jẹun, màá mu omi. Tí mo bá n jẹun lọ́wọ́, màá mu omi. Tí mo bá si tu jẹun tán, màá mu omi. Ẹni tí mo bá ṣiṣẹ́ alágbará dìẹ, màá mu omi. Tí mo bá tún ṣe àlùwàlá tí mo máa ń ṣe lẹ́ẹ̀marun lóòjọ́, màá mu omi.

Ojú mi ò fi bẹ́ẹ̀ dára lọ títí, mò ń lo awọ ojú láti fi ràn mí lọ́wọ́ láti fi rí nǹkan tí mò bá fẹ́ rí dáadáa. Mo jẹ́ ẹnìkan tí kò kì í rí ọ̀ọ́ kan, ṣùgbọ́n tó bá súnmọ́ mi bí ìwé kíká, mò máa ríi dáadáa. Ṣùgbọ́n tó bá ti jìnnà sí mi o kin sábà ríi.

Ó jẹ́ nǹkan lára àwọn ǹkan tí mo ń gbàdúrà láìpẹ́ láti lọ. Mo fẹ́ràn kí n máa wà ní etí òkun gidi gan. Mo fẹ́ràn rẹ̀, inú mi sì máa n dùn. Mi ò dé bẹ̀ẹ rí ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá ra wọn tan wàn bẹ̀, inú mi máa ń dùn ó sì máa ń ṣe mí bíi kè mi náà wà níbẹ̀. Ó máa wù mí kí n lọ síbẹ̀ láìpẹ́

Rárá, èmi ò kí ń ṣe ìgbéjáde kankan níbi iṣẹ́ mi. Gbogbo ohun tí mo máa ń ṣe níbi iṣẹ́ mi ni kí èmi ti debi iṣẹ́, kí n to fáìlì mi, kí n si kọ́ gbogbo hun kan tó yẹ́ kí n kọ, kí n dáhùn tó fẹ́ kí n dá lóhùn léèrè, kí àsìkò tó kí n sì kúrò ní ibi iṣẹ́. Tí meeting ní bá tó, tí ìlọsíwájú bá wà, kí n sì bá wọn sọ̀rọ̀ lórí bí wọn ṣe lè lọ síwájú sí níbi iṣẹ́ mi.

Ọjà tuntun máa jáde ní ọjọ́ márùnún márùnún ní àdúgbò tí mo wà. Ọjọ́ márùnún ni wọ́n máa fí na ọjà síra wọn. Ọjà Gámá ni orúkọ ọjà náà. Wọ́n ti náà ká ní àìpẹ́ yìí tí wọ́n sì tún nà mí ní ọ̀la ní ọ̀la tí ó ń bọ̀ lọ́nà yìí.

Bẹ́ẹ̀ni, o wù mí láti fe ìṣẹ̀mẹ́lọ́jú lọ sí àwọn ìlú mìíràn bíi Ibadan, Abẹ́òkúta àti Eko. Àwọn ìlú yìí wu mí púpọ̀. Má se lọ sí Abuja. Ní báyìí mo sì wà ní ìlú Ìlọrin, kí n mọ lọ sí Osogbo náà yóò wù mí nínú àwọn ìlú tí mo fe.

Mo fẹ́ràn ìmálẹ̀ ìrọ̀lẹ́ ju ìmálẹ̀ òwúrọ̀ lọ. Ìmolẹ̀ ìrọ̀lẹ́ dùn, ó dun un wò lára, kò kí n tani lára. Bẹ́ẹ̀ náà sì ni ìmolẹ̀ òwúrọ̀ náà. Sùgbọ́n ìmolẹ̀ òwúrọ̀ ó máa ń wá pẹ̀lú ìpayà àti ìròkàn ti won pe ní anxiety, sùgbọ́n tìtì ìrọ̀lẹ́ máa ń wá pẹ̀lú ìfọ̀kànbàlẹ̀

Ìmọ̀ ẹ̀ mọ̀ jẹ́ ẹ̀ka tí ó máa ń sọ owó náà gidigan. Kí n tó kúrò ní ilé, màá ti sọ iye tí màá náà tí màá ti yà sọ́tọ̀. Tí mò bá dé àárín àwọn ọ̀rẹ́ mi, mi ò ní jẹ́ kí yàfàlàfolò kó gba owó ju iye tí mo ti ní lọ́kàn lọ.

Bẹ́ẹ̀ni, mo kórira kí n máa jẹ ọ̀pá àbí ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀. Mo kórira rẹ̀ gidi gan, tó yẹ pé mi ò ní tẹ̀ẹ́ kí n fẹ́ rí sójú gan. Àwọn oúnjẹ yìí na ní àwọn oúnjẹ tí mi ò nífẹ̀ẹ́ sí, tí mo sì kórira wọ́n kí n máa rí wọn. Bẹ́ẹ̀ni ilá náà, ó wà nínú wọn.

Rárá, èmi ò kí n lo oògùn kankan lójúmọ́. Ìgbà tí ó bá rẹ̀ mí àbí tí mo bá, tí n bá gbúró ǹkankan tó sáàjòji lára mi ni kan ni mo máa ń lo òògùn. Eléyìí ó sì ma ń wáyé ní ẹ̀ẹ̀kan lọ́dún.

Bẹ́ẹ̀ni, mo ti bẹ̀rẹ̀ ìrànwọ́ rí láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ tí mò ń lò rí. Fún bí àpẹẹrẹ tí ẹ̀rọ mi bá ń ṣe èsìgìsìgì tàbí tí mo bá rí nǹkan tí kò yé mi tó, màá bèrè fún ìrànwọ́ lọ́wọ́ àwọn olùpèsè ẹ̀rọ náà.

Bẹ́ẹ̀ni, mo ti wọ aṣọ àkáyà rírí iyẹn ní gbogbo ìgbà tí a bá ṣe, tí wọ́n bá ṣe àjọ̀dún. Tí mo bá ní ebun ola kan àbí kejì láti gbà, wọn ó fún mi ní aṣọ ìyẹ́ náà láti wọ̀, èmi ni ó sì má sì wọ̀ bí ó ti yẹ.

Mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé yóò ti tó bi oṣù mẹ́fà báyìí. Mo dúró láti máa lọ sí ilé ìkàwé látara, látara wípé mi ò ní owó máa sì tẹ̀síwájú nípa ilé ẹ̀kọ́ mi. Ṣùgbọ́n mo ń bẹ̀bẹ̀ fún Ọlọ́run kó ṣe ìpèsè owó kí n tún padà sí ilé ẹ̀kọ́, èyí tí mo ti lọ kẹ́yìn tó oṣù mẹ́fà.

Ó ti pẹ́, ó sì ti tó bi ọjọ́ mẹ́wàá tí mo ti kẹ́yìn fò. Mi ò kí ń sábà fò torí mi ò ní ìdí kankan pàtó láti fò. Mo jẹ́ ẹnìkan jẹ́jẹ́ tí ó sì máa rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo máa ń sáré ṣùgbọ́n mi ò kí ń fò rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, pàápàá jùlọ láti fi wá iṣẹ́ àbí láti fi wá ìgbéga. Mo máa ń kọ lẹ́tà sí wọn tàbí àwọn oníbàárà mi tí ó bá ti pẹ́ tí mo ti rí wọn gbẹ̀yìn, màá kọ lẹ́tà sí wọn láti fi bèrè àláfíà wọn àti láti fi bèrè ìrànwọ́.

Mo ti ní àlà burúkú, keyìn ò ti pẹ́, débi pé mi ò lè rántí ìgbà tí mo lá àlà burúkú káìyin mọ́. Mo máa ń lá àlà burúkú ní ìgbà kan bíi kí eégún kó máa lé mi ní ojú ọ̀run kí ń máa sá eré kí n sì máa mi bi ìgbà pé mo wà ní ojú ayé. Ṣùgbọ́n eléyìí ò ti pẹ́ tí ru è tí ṣẹlẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, pàápàá jùlọ tí mo bá wà ní àárín ọ̀pọ̀ ènìyàn tí ìpèsée sì wà fún, tàbí tí ibi tí mo bá wà tí àwọn ènìyàn pọ̀ tó bẹ́gẹ́, de bi pé ohùn mi kò lè ká gbogbo wọn, màá ní láti lo ẹ̀rọ ìgbésókè láti fi ṣe é.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí àpò àbí inú báàgì mi, ṣùgbọ́n mo ní spare key, key ora tí mo máa ń fi sí ojú window kitchen mi. Nítorí tí mo bá sọ èyí tí mo mú sára tí mo bá sọnù, màá rí nǹkan tí màá fi wọ ilé tí mo bá dé.

Bí mo ṣe máa ríi dájú pé ọjà mi dára ni wi pé èyí tí mo bá fẹ́ lọ rà, tí mo bá fẹ́ lọ kọ ọjà wọlé, èyí tó dáa jù ni màá rà. Tí mo bá sì ra èyí tó dáa jù, màá ṣe àmójútó wọn, màá tọ́jú wọn dáadáa nípasẹ̀ nínú wọn nu, mimójútó wọn àti kí n tó wọn bó ṣe ye kí wọ́n rí.

Mi ò fún ẹni kankan ní ẹ̀jẹ̀ rí. Mi ò donate ẹ̀jẹ̀ fún ǹkan kan rí. Èmi àti ẹ̀jẹ̀ mi náà ni. Èmi mò ń lo ẹ̀jẹ̀ mi. Mi ò fún ẹni kankan ní ẹ̀jẹ̀ mi lò torí ẹ̀jẹ̀ mi ó wọ́n, ó ṣe ó wọ́n gógó. Mi ò lè tà á síta rárá àbí kí n pọn yan.

Owó tí mò ń gbà kò dára tó, kò tẹ́mi lọ́rùn tó, torí kò tó ẹ̀mí nìkan ná. Dípòdípò tí mò ń bá wá ní ìyàwó tàbí tí mò ń bá ní ọmọ, owó tí mò ń gbà kò tó mi ná rárárárá ṣùgbọ́n àríbá wí, ó ju àríbá wí lọ, ó tẹ́mi lọ́rùn bí mọ́ ṣẹ́ rí nǹkan ná.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn mi ní gbogbo ìgbà nípasẹ̀ gbígbọ́ àwọn ọ̀rọ̀ tí ó máa ń mú inú ẹ̀dá dùn, tí ó sì máa ń fún ẹ̀dá ní ìwúrí láti tún ṣe nǹkan àrà lọ́nà àrà àti ní gbàgede àrà, ó máa ń w mi púpọ̀ láti máa ṣe nǹkan tuntun tuntun nígbà gbogbo.

Bẹ́ẹ̀ni, mo máa ń sá eré ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Boyá ní ìgbà tí mo bá jí láàárọ̀ tí màá kọọkọ fi ṣe ìdárayá náà tàbí níwà tí mo bá ti pẹ́ lọ sí ibi iṣẹ́, màá sá eré láti lọ bá mọ́tò tàbí tó bá sì jẹ́ wípé ibi tí mo fẹ́ lọ mọ̀ ń kánjú, mo máa ń sá eré láti dé, láti tètè dé ibẹ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Ni ìgbà kú gbà tí mo bá dá wà tí inú mi ò dùn, tàbí tí mo wá nǹkan tí mi ò rí kankan ṣe, màá fẹ́ràn láti máa gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn-ín tí inú mi ó sì dùn, tí yóò sì mú mí lára yááyà.

Bẹ́ẹ̀ni, mo máa ń tọ́jú àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Eléyìí yóò fún mi ní ìgbàláyè láti má lè sọ wọ́n nù, àti pé nígbà tí won bá sọ nù, yóò fún mi ní ẹ̀rí tó kúná láti lọ tètè mú won padà tí kò sí ní pé mò ṣẹ̀ṣẹ̀ ń wá ọ̀nà kan àbí kejì láti tún lọ fi owó gbà àbí láti tún má try láti tún lo sọ pé lóòótọ́ ni mo ti ní rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣeré ìdárayá ní ìgbàkúgbà tí mo bá wà tí mi ò ṣe nǹkan kan, tí mi ò rí nǹkan kan ṣe, tí mo sì rí ìwe ká. Màá jáde díẹ̀ láti lọ ṣeré ìdárayá, pàápàá jùlọ ní àárọ̀ kùtùkùtù tí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ. Màá fi ṣe ìdíje ọjọ́ mi.

Mo kórìíra kí n má lọ sí ilé ìsẹ̀mbáyé. Mo sì ń be Ọlọ́hun, Eledùmarè, Ọlọ́hun Àlláh kó má mú jẹ́ kí n rí ǹkan tí máa fi lọ sí ibẹ̀, mí ò fẹ́ràn kí n má lọ síbẹ̀. Rárá rárá rárá, kò sí ǹkankan tí ó wù mí láti lọ ṣe níbẹ̀ àti pé kò sí ǹkankan tí mo fẹ́ lọ mú níbẹ̀

Ìgbà tí mo gbẹ̀yìn lọ sí ilé oúnjẹ ní ọdún two thousand and twenty three, tí èmi àti olólùfẹ́ mi obìnrin tí a ṣì jọ wa papọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí a ti pinyà, èmi ò fẹ́ràn kí a máa lọ sí ilé oúnjẹ mọ́, mo máa ń dáná ara mi ni le ni.

Mo kórìíra kí n máa jó nílé ayé mi. Mo kórìíra rẹ̀ gidi gan-an, tori pé mí tí ẹ̀ kí n fẹ́ gbọ́ setí gan pé kí n jó, kò sí ǹkan náà tí ó lè mú mi jó. Tí inú mi bá dùn, mo fẹ́ràn kí n máa fi orí kanlẹ̀ fún Ọlọ́run kí ẹ sì ṣe àfúnmá fún Ọlọ́run kí n dúpẹ́ fún Ọlọ́run.

Rárá o, èmi ò gùn ọkọ̀ ojú omi rí, mi ò gùn ọkọ̀ ojú omi rí, mo máa ń kọjá lórí omi, mo máa ń rí báwọn eyá ṣe máa ń lọ, ṣùgbọ́n mi ò gùn ìkakan rí, bóyá kékeré rẹ o àti nílá rẹ o, mi ò kọjá lójú omi, lórí omi rí àyàfi olórí afárá tó bá kọjá lórí omi.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ nígbà tí mo bá wà ní ojú pópó, bo tilẹ jẹ́ pé mi ò tíì ní ọkọ̀ ti ara mi, ṣùgbọ́n mo máa ń fẹ́ràn kí àwọn tí mo bá wà nínú ọkọ̀ wọn kí wọ́n má lo òfin ìyára ọkọ̀.

Rárá, mo kórira kí n má rìn òkè. Tí ó bá ṣe é ṣe kí n ti ẹ má rìn òkè kankan. Kí n kan máa rìn ní pẹlẹsẹ. Ó tẹ́ mi lọ́rùn, ó dè máa wù mí bẹ. Sugbon kí n máa rìn òkè, ó má ń tètè rẹ mí tí ó sì mú kí ẹsẹ̀ máa ro mí tabí kí í máa mí ẹlẹ ẹlẹ.

Mi ò fẹ́ràn kí n máa ra oúnjẹ ní àwọn òpópónà. Mo fẹ́ràn kí n máa se oúnjẹ mi nílé mi kí n sì máa dà jẹ oúnjẹ mi. Oúnjẹ òpópónà, mi ò mọ ǹkan tí wọ́n fi ṣe. Mi ò mọ bí aṣèrí omi tí wọ́n fi ṣe àti ǹkan tí wọ́n ń tò papọ̀ tí ó fi di irú oúnjẹ náà. Torí nà mí ò kí ń jẹ oúnjẹ ojú òpópónà.

Mo máa ń fi wákàtí mẹ́fà wo ojú ìbòjú. Ojú ló jù má. Mo má ń fi wákàtí mẹ́fà òkéré tán wo ojú ìbòjú lójó ojúmọ́, tí inú mi sì má ń dùn ni gbogbo ìgbà tí mo bá ti rí i.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi owó pamọ́ fún lílò ní ọjọ́ iwájú. Eléyìí sì ta lé lórí iye tí mo bá rí ní àkókò kan tí ó bá pọ̀ kọjá iye tí mo nílò ní àkókò náà. Máa fi iyókù pamọ́ láti tún lò ní ọjọ́ iwájú tí èèyàn le ní ìwò náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó bá ní ata, tó ní ata tó dùn dáadáa. Mo fẹ́ràn oúnjẹ náà. Kí oúnjẹ ta, ó máa n múnú mii dùn. Páapá jùlọ tí mo bá ni kàtà. Eléyìí máa n mú kí kàtà mi tètè lọ tí inú mi sì má a ń dùn ní gbogbo ìgbà tí mo bá ń jẹ oúnjẹ bẹ́ẹ̀.